Mo ma ń nígbà mi, mo ma ń gba ọ̀nà mi dé ibi tí mò ń lọ tàbí kí n kọ́kọ́ wojú, ojú map Google. Tí ọ̀nà bá dí lórí map, mo lè sún ìjáde mi síwájú, mi ò ní tètè lọ. Ṣùgbọ́n lóorèkoórè mo bá n gba ibòmí, wa ọ̀nà mií gbà tàbí ó wá tún ní ṣe pẹ̀lú ọkọ̀ tí mò ń lò ńgbà yẹn. Tó bá jẹ́ bíi irú ọkọ̀ ẹlẹ́sẹ̀ méjì kò n sábà sí wàhálà bẹ́yẹn, ṣùgbọ́n tó bá jẹ́ ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin kò sí nǹkan tí a fẹ́ ṣe, a wà n nú inú ìdí náà iyẹn náà ni.

Àwọn aṣọ tí, irú aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni àwọn jalábíà, tó ń pè ní jalábíà, bíi irú àwọn tí àwọn ni Saudi máa ń wọ̀. Tàbí àwọn ṣòkòtò àti bùbá tí àwọn Yorùbá máa ń wọ̀ àti fìlà. Irú àwọn aṣọ báyìí ni mo fẹ́ràn láti máa wọ̀ nítorí ó pọ́n mi lé gẹ́gẹ́ bí bàbá. Àwọn aṣọ tí wọ́n bá fẹ́lẹ́ lára, tí wọ́n ò fi bẹ tóbi jù, tí wọ́n fẹ̀ dáadáa, láì fún mi lára. Àwọn aṣọ tí wọ́n ò kí ń fún yàn lára, àwọn aṣọ tí mo fẹ́ràn nìyẹn. Kóde tu máa gùn púpọ̀ jù, kó má gun púpọ̀ jù, kóde tu máa kuru púpọ̀ jù, irú àṣọ, àwọn aṣọ báyìí ni mo ní ife si.

A máa ṣe ìmọ́tótó ilé wa níí, nígbà mí ní ọ̀sẹ̀ méjì méjì tàbí ó lè jẹ́ inú ọ̀sẹ̀ kan. Eyii tó máa ń fẹ́ sábà wọ́pọ̀ jù ni nígbàá, nígbà ní lóṣoọṣù, lóṣoọṣù ló máa ń sábà fẹ́ wọ́pọ̀ jù. Lóṣoọọṣù, a máa ṣe ìmọ́tótó inú ilé ìta àti àwọn agbègbè wa. Àwọn àsìkò woyín ni a máa ń fi ṣe ìmọ́tótó. Ó lè jẹ́ wípé a lọ sí ijáde à sí nilé nígbà mí, tí a bá ti wá padà dé lẹ́yìn ìgbà díẹ̀, a wá ṣe ìmọ́tótó.

Rárá o, àti pé mi ò ṣiṣẹ́ owó, owó ká máa gbowó lọ́wọ́ ọ̀gá ń sìn, èmi ṣe irú iṣẹ yẹn mọ́. Nítorí mo fẹ́ wá iṣẹ́ mi. Ṣùgbọ́n nígbà tí mo sì ń ṣe ngbà yẹn, owó yẹn ò dára tó, owó yẹn ò dára rárá. Owó tí ó le kò lè bọ́ ẹbí, kò lè bọ́ ara lé, kò lè bọ́ ìyàwó, kò lè bọ́ ọmọ. Àn láti wá àwọn iṣẹ́ mi tí wọ́n tún máa le ràn wá lọ́wọ́ láti bọ́ àwọn ara lé. Owó tí mò ń gbà ń sìn yìí, owó iṣẹ́ tá ń ṣe fún ẹ̀yin tó gba lórí afẹ́fẹ́ tẹ wà lórí Íńtánẹ́ẹ̀tì kò dẹ tí ì jọra wọn, àńbẹ́ Ọlọhun kò jọra wọn.